Bí mo ṣe máa ń tún ohun tó ti bàjẹ́ ṣe ni wípé mi kì í sáré sọ́nùù, màá wò bí ó bá ní àtúnṣe, màá tu, màá wò tó bá jẹ́ pe óhun tí mo lè túnṣe níì. To bá sì jẹ́ pé bí mo ṣe tu mo rí pé òun tí mi ò lè túnṣe ni, màá gbe fún àwọn tí wón mọ̀ nípa rẹ, wón lè bá mi ṣe.

Mo máa ń gun ọkọ̀ akérò ní gbogbo ìgbà nítorí pé òhun ni mo máa ń lò láti fi lọ sí ibiṣẹ́ bí mo bá rí pé ọjọ́ ò tí ì lọ nítorí pé kò kí ń wọ́n jù, ó sì jẹ́ ohun tí ó tún fẹni lọ́kàn balẹ̀ ju ọ̀kadà alùpùpù lọ.

Bí mo ṣe má ràn ara mi lọwọ bí ọkan mi kò bá balẹ̀ ní wípé má gbìyànjú láti pa ọkan mi pọ sí ojú kan to bá jẹ́ wípé òun tí mò lè yanjú fún ara mi nìkan ni, mò lè bá ọ̀rẹ́ kan sọ̀rọ̀, ẹni tí mò lè fọkàntán. Bí mo bá sì bá sọ̀rọ̀, bó bá fún mi ní amọran, amọran náà má tẹle.

Àtúnṣe ọkọ̀ àti alùpùpù yàtọ̀ síra wọn, ẹni tó sì ń tún wọn ṣe yàtọ̀ síra wọn náà. Bi o ba je pe oko lo ni iyonu, aa gbe lo si odo mekaniki láti wo oun to n se. Bo sì jẹ́ pé alùpùpù náà ni ó ń ní ìyọnu, à á gbe lọ sí ọ̀dọ̀ àwọn mẹkáníìkì tó ń tún alùpùpù ṣe kí wọ́n le wo ohun tí ó ń ṣe.

Ìṣàn omi tí o ń bọ̀ látòkè kan tí mo tí rí rí tí mo sì lè dáhùn ni ìṣàn omi tí ó wa ní ìlú Osogbo tí a máa ń pè ní "Kanji". Nítorí Kanji yìí, níbẹ̀ ni a ti máa ń fa iná, ó sì jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún wa nínú orílẹ̀-èdè.